Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Òrúkọ mi ni Sunday, ìtumọ̀ orúkọ mi ó jẹ́ ọjọ́ ìsinmi. Gbogbo ọjọ́ Sunday oun a mọ̀ sí ọjọ́ ìsinmi. Ní èdè Gẹ̀ẹ́sì, Sunday ni wọ́n ń pe orúkọ mi.